Mi ma rántí àdéhùn o se nkan tí o rọrùn àfi fún ẹni tí ó bá, tí ẹni tí ó bá ní ìberu Ọlọ́run bí èmi ṣe rò ó sí o. Torí àdéhùn ṣíṣe kò n ṣe púpọ̀ nínú àwọn ènìyàn ni wọ́n rí bí i májẹ̀mú àbí nkankan tó jẹ́ pé n tó ní agbára tí èèyàn o gbọdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. Síṣe àdéhùn ó le, ó sì maa n rí bákan bákan lára àwọn èèyàn. Torí ẹni tí ó ṣe àdéhùn ni máa n gbọ́kàn kuro ń bẹ. Ẹni tí a ṣe fún kì í gbọ́kàn kuro nibe ara. Fún ìdí èyí, mo máa ń, mo máa ń gbìyànjú àti fi àdéhùn mi sọ́kàn láti máa rántí pé, ah, nkan báyìí ni mo ń sọ fún ẹni yii, jẹ́ kí n tètè jákúnra. Nkan alakoko tí mo máa ń ṣe ní wipé mo máa ń ní láti kọ ọ́ sílẹ̀ pé nǹkan báyìí ni mo ṣelèri fi fún ẹni yii, tí mo bá ti gba, nkan báyìí ò, nkan báyìí ni mo fẹ́ ṣe fún ẹni yii ó máa ń kọ ọ́ sílẹ̀ ní àwọn ìgbà mi. Àwọn mi sì wá to je pé tí mii bá ní àǹfààní áti kọ ọ́ sílẹ̀ àbí boya mo ti kọ ọ́ sílẹ̀ gan-an ṣùgbọ́n mi ò tí ì rí i ṣe, màá ní láti máa pe ẹn yen ní oòrèkóore pé kí nìyí tí mo ṣe ní, tí mo ṣe àdéhùn lé lori pe monfẹ́ ṣe fún ọ yìí. N ò gbagbé o. Nkan báyìí, nkan báyìí, nkan báyìí ló ń ṣẹlẹ̀ sí emi naa lọ́wọ́ ni ó jẹ́ kí n tí ì láǹfààní láti, à, mú àdéhùn mi ṣẹ àbí iléri tí mo ṣe fún o ní o je kí n tí ì ri mú ṣẹ. Fún ìdí èyí, a, ohun yìí máa ń jẹ́ kí ó rí bákan bákan ní ara wọn láti jẹ pé, à, ẹni yín fi mí sọ́kàn, n tí ó fẹ́ ṣe ni ò tí ì bọ̀ sí i Torí pé tí a bá ní ká wò ó gan-an, mímú àdéhùn ṣẹ, ó tún ní í ṣe pẹ̀lú ìlànà Ọlọ́run. Torí ara nkan tí Ọlọ́run ò fẹ́, òun ni ká máa ṣe àdéhùn, ká máa mú ṣẹ. Ọlọ́run kórìíra rẹ̀ gan-an. Ọlọ́run o fẹ́ràn kí ẹ̀dá máa ṣe àdéhùn, kí ẹ̀dá má mú àdéhùn rẹ̀ ṣẹ. Fún ìdí èyí, mi ò, mo sì mo jẹ́ ẹ̀nìkan to je pé mo máa ń sáré láti ma ṣe Ọlọ́run, láti má ṣe ohun tí ò dá síwájú Ọlọ́run. Fún ìdí èyí, mo máa ń dìídì í ṣe àkíyèsí gan-an sí àdéhùn mi torí ó sàn kí n má ṣe ju kí n ṣe kí n má mú ṣẹ lọ.

Rárá o, mi ò lu etí, mi ò sì le lu etí. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń lu etí dáadáa, paapaa jù lọ láàárín àwọn obìnrin ṣùgbọ́n ní àwùjọ táa wà lónìí, àwọn ọkùnrin náà sì ń lu etí látara pé wọ́n fẹ́ fi ṣe oge. Ṣùgbọ́n ki ṣe oge kan tó ṣe pé ó tìẹ́ wù mí á ti ṣe. Tí wọ́n bá ń sọ pé oge ọkùnrin wo ni mo lè sọ kí í dá pé ó wù mí ṣe pẹ́ dà níbí ká máa gẹ irun gan mi ò fẹ́, àti máa ṣe oríṣiríṣi àwọn irun ká gẹ apá ibìkan ká má gẹ apá ibìkan. Mo máa ń gẹ irun mi bí a ti ń gẹ̀, kí ẹ̀yin gẹ irun kí ẹ̀yin gẹ irun ni. Ṣùgbọ́n lílu etí mi ò tíẹ̀ fẹ́ kan ró rí pé bí à mo fẹ́ lu etí. Lẹ́yìn tó jẹ́ pé, ẹ́, ó sì ti ń kán tó ti ń gbajúgbajà níìsín ní àwùjọ àwa ọkùnrin náà. Ṣùgbọ́n báwọn ṣe àwọn a máa change e sí stud, torí àwọn ọkùnrin kìí sábà lo, ẹ́, ẹ́, wọn kìí sábà lo nǹkan sí etí, wọn kìí sábà lo ohun tó sì máa ṣe pé yóò wà gùn gan-an-an, tí pé yóò gbé wa ayé náà tètè rí. Ṣùgbọ́n àwọn náà máa ń lo yẹrí etí ìyẹn àwọn ọkùnrin. À, ṣùgbọ́n tí mí ṣáá dúró lé lórí pé kò sí lára àwọn nǹkan oge ọkùnrin tí ó wọ̀ mí lójú rárá fún ìdí èyí tí máa rí ọkùnrin tó bá lu etí, mo kàn máa ń wò wọ́n báyi ni. Torí ó ti ń dà bíi pé èèyàn ń tọpasẹ nǹkan tí àwọn obìnrin ń ṣe. Tẹ́tẹ́lẹ̀, à, àwọn obìnrin ni wọ́n ti ń tún wá tún, wọ́n ti ń tún, wọ́n ti ń tún ṣe níìsín tó sì jẹ́ pé ẹ lè rí lẹ́, lẹ́ etí ẹnìkan kó lu etí lọ́nà bí mẹ́ta, mẹ́rin. Tó sì jẹ́ wípé bó ti máa ṣe tẹ́tẹ́lẹ̀ ni pé kan lu ẹyọ kan. Nísìnyí ni àwọn ọkùnrin ni wọ́n ti ń ṣe, ọkùnrin lu etí, lu tí mẹ́ta, lu tí méjì, lu tí mẹ́rin tí mo sì rí pé, à, bálabála ni. Torí láwùjọ wa sì ń, oríṣiríṣi àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mi ò le, mi ò le lu etí. Mo lè lu àwọn nǹkan ẹ̀ṣọ́, àwọn nǹkan oge mìíràn tí ọkùnrin le lò ṣùgbọ́n lulú etí mi ò lè ṣe.

Mo ní ìgbàgbọ́ pé dandan ni kí èèyàn tẹ̀lé òfin ìyára ọkọ̀, pàápa jú lọ fún ẹni tí kò bá fẹ́ lọ sẹ́wọ̀n. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìyára ọkọ̀ àbí lọ àbí kò lọ ọkọ̀, eleyi gangan kọ ni ehn, ẹ̀yi tí o ṣa bá máa ń bá mi lẹ́ru jù. Bí kì í ṣe pé pípa òfin mọ́ gangan kọ́ ni tó máa ń ṣe mí jù, bí kì í ṣe pé dídènà ìjàmbá ọkọ̀ lójú pópó. Àìmọ́ye àwọn awakọ̀ ni wọ́n wà tó ṣe wípé wọ́n bìkítà lójú pópó tó sì máa ń ṣe pé ó jẹ́ ǹkan tó máa ń kan mí lómí inú gan, tó sì máa ń bá mi jẹ́ pé àáà, ẹ̀mí táa mú wá sáyé ò pe méjì. Bawọ̀ ni àwọn eyan ṣe máa ń fi ẹ̀mí ara wọn àti àwọn ẹ̀mí àwọn ẹlòmíì wewu bí eléèyì. Latari pé wọ́n ń kánjú, wọ́n ń sáré lọ sí ibi tí wọ́n ń lọ. Bẹ́ẹ̀ kẹ́dẹ̀ ré, bá a kánjú, bá a kánjú, ibi tí à ń lọ á de.bẹ́ẹ̀. Kí nì, kí nì tí wá gbajúgbajà gan ní ibi, ní káàkiri àgbànlá ayé lọ́wọ́lowo báyìí to ṣe wí pé àwọn èèyàn ń wa ọkọ̀ ní ìwàkuwà káàkiri, káàkiri, káàkiri tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀? Torí pé nínú gbogbo àwọn ohun tí o ṣa bá máa ń fa ìjàmbá ọkọ̀, ọ̀kan gbòógì tó wọ́pọ̀ jù, òun náà ni mímá sárẹ́ ó jẹ́ àti láti máa pa òfin ìyára ọkọ̀ mọ́ káàkiri àwọn ìlú lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti mọ̀, ó wù mí láti fi àpẹẹrẹ rere sílẹ̀ lórí bí a ti ń sáré lójú pópó. Torí àìmọye ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń wo oníkálùkù àwọn tí ó ti ra ọkọ̀ àti àwọn tíò ti ra ọkọ̀. Wípé bí a ṣe ń ṣe, bá ṣe ń wà lẹ́lẹ́. Bẹ́ẹ̀ kẹ́dẹ̀ rí, ìgbàgbọ́ mi lórí pé àni ẹ̀mí méjì wá sáyé àti pé kó dà bí èèyàn bá sáré burúkú, burúkú, burúkú tó fi padà lọ ṣera ilé ṣe àbí tó padà padà nínú ẹ̀mí ara rẹ̀ lójú tèmi. Bí ìgbà tí èèyàn bá pa ara rẹ̀ ni. Ẹni tó bá ti pa ara rẹ̀ rí kò ní rí ìjọba Ọlọ́run dé sí. Fún ìdí èyí, pípa òfin ìyára ọkọ̀ mọ́ ọ̀kan gbòógì ló jẹ́ fún mi tó sì jẹ́ pé mo máa ń tẹ̀lé dáadáa.

Rárá, ló titó àti ló dodo, mi ò rí ohun tó burú nínú kí ènìyàn máa ṣiṣẹ́ ìtà gbangba o. Mi ò rí n tó burú bẹ́ẹ̀ kó dà ó, ó ní àwọn ànfàní ti ẹ̀. Pé gbogbo iṣẹ́ tí ènìyàn bá ṣe nìtà gbangba, tí àwọn ènìyàn bá nípé ah, pàjpa júló tó bá jẹ́ iṣẹ́ ọwọ́, tí àwọn ènìyàn bá ti rí pé à írú iṣẹ́ báyìí ni lagbaja ń ṣe, irú iṣẹ́ báyìí tamedu ń ṣe, yóò mọ wu wọ́n lójú. Yóò dẹ́tùn máa jẹ́ kó jẹ́ pé àh wọ́n máa wá rí fún pé "a iṣẹ́ yi rẹwà, jémi náà ṣe ru e". Yóò mọ̀ pé àwọn oníbàárà wà lọ́kan ọ̀jọ̀ọ̀kan. Ara àwọn ànfàní tí ó wà n biṣẹ́ ìtà gbangba ohun leleyi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iru eẹ̀yàn temi jẹ́, n fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn iṣẹ́ ìtà gbangba. Látàrí pé mo jẹ́nikan tó yẹ́ kó o faramọ́ kó máa dá wà paapà júlọ nínú ilé, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa ṣe iṣẹ́ ìtà gbangba kí gbogbo ayé máa rí mi. Mo jẹ́ eǹikan tó máa ń tijú, fún ìdí èyí, gbogbo ohun tí mò ń ṣe lẹ́yìn kí ń gbé sórí ayé àlòjọ, ayé orí ẹ̀rọ ayélujára pé nkan báyí ni mò ń ṣe. Paapà júlọ, iṣẹ́ tí mò ń ṣe náà kò fi bẹ́ẹ̀, kò fi bẹ́ẹ̀ ní ṣe pẹ̀lú kí n máa wà oníbàárà torí, iṣẹ́ owó, kí ní iṣẹ́ tí mò ń ṣe àwọn ellebo a máa pèé ní software engineering àbí web designer. Fún ìdí èyí mi ò, kòda kí n fẹ́ ṣe nità gbangba kò ní ṣeeṣe torí iṣẹ́ tó ní ṣe pẹ̀lú kí nawà, kẹ̀eyàń wanuu lé, kéèyàn máa ṣiṣẹ́ nínú ilé ni. Ṣùgbọ́n tó bá wá ṣe pé bóyá ó jẹ́ iṣẹ́ tó ṣeese nítà gbangba gan, mi ò ní fẹ́ràn láti máa ṣe nità gbangba torí mo, mo, mo fẹ́ràn kí n dá wà nínú ilé láti máa sisẹ́ nítorí kí n lè bá maa ṣe kíni. Látàrí pé kí n lè bá rayé àti gbajúmọ̀ dáadáa kò fi ní lè bá a sí àṣìṣe àbí nǹkan. Èmi o sì fẹ́ràn kí n máa jáde, kí n máa jáde lẹ́e mewa, o máa ń jẹ́ kó rí fọ́ mi. Bóyá mò ń jáde mò ń lé ọkọ̀ wo káàkiri pe mò ń lọ biiṣẹ́, n mi ò fi tárátara gba tiru ǹkan báyẹn mo. Fún ìdí èyí mi ò fẹ́ràn iṣẹ́ ìtà gbangba.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ ní alaalẹ́. Kódà nígbàgbọ̀n mi máa ń mú ẹ̀rọ ò lè wọ̀ mi jáde láti máa fi ya àwòrán wọn bí wọ́n ti rẹwà tó. Pápá ojú lọ́nà àsìkò tí ẹbí wọn bá pọ̀ dáadáa tí wọ́n sì rẹwà ní ojú ọ̀run. Ah, ilé yìí máa ń fún mi ní, ah, ìfọkànbalẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan. Torí pé láti àárọ̀ tí èèyàn bá ti ṣiṣẹ́ lọ tó wá di alẹ́, tí èèyàn wá ohun tó kọ̀ lè mú inú èèyàn dùn, ah, wiwo ìràwọ̀ lójú sánmọ̀, ó máa ń fún èèyàn ní, ah, ẹ̀mí, ah, ẹ̀mí ìfọkànbalẹ̀ àti láti sì ronú sí ẹ̀yìn wá láti ronú àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn sẹ́yìn nínú ìgbésí ayé lọ́lọ́kan òjọ̀ kan tí èèyàn ti lò sẹ́yìn. Ah, èyí tó máa ń sábà dùn jù ni kí èèyàn tó wá ní ẹni kan tí èèyàn fẹ́ràn lẹ́gbẹ̀ẹ́ láti jọ máa jọ wo papọ̀ ní àsìkò kan náà. Àwọn tí mo sábà máa ń ní àǹfààní láti bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ náà ni ẹgbọ́n mi kan, ṣùgbọ́n a jọ sí pọ̀pọ̀ mọ́ àti àwọn ọmọ wọn. A jọ máa ń sábà jókòó níta gbangba ní gbogbo agogo mẹ́sàn sáà agogo mẹ́wàá ní alẹ́. A fún wa jọ wo òṣùpá fún ìgbà díẹ̀ kó tó di pé a wọlé lọ sùn. Ni àsìkò náà, ohun tó sábà máa ń rí ṣe náà ni pé a máa ń sọ̀rọ̀ àwọn ohun tó ti ṣẹlẹ̀ sí wa sẹ́yìn sẹ́yìn. Ah, ó sì máa ń mú arántí ìgbà èwe dáadáa láti sọ̀rọ̀. Àwọn àsìkò yìí dà gan, tó ṣe ṣẹ́ pé dòní. Gbogbo igbá ku gba tí bá ti wu mo máa ń rántí. Torí mi ò fi bẹ́ẹ̀ ráyè wo àwọn òṣùpá ni àwọn ìràwọ̀ ní alaalẹ́ mọ́. Ṣùgbọ́n gbogbo àwọn tí mo ti máa ń wò sẹ́yìn máa ń jẹ́ bí àwọn àsọ̀tàn tó máa ń mú oríyẹ̀ tí máa ń mú inú mi dùn dáadáa láti fi máa rántí àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn sẹ́yìn àti láti fi fún, ah, ẹ̀mí wa ní, ah, ìfọkànbalẹ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi dánmọ́rinmọ́rin. Ọ̀pọ̀ ìgbà ní a jọ máa ń jóò jòókò ṣàwàdà tàsí jo máa ń jìrọ̀ro lórí, à, bí iṣẹ́ wa ó ṣe ní ìlọsíwájú, bí a máa ṣe kópa nínú ìlọsíwájú iṣẹ́ àti bí o náà ó ṣe ràn mí lọ́wọ́ láti, à, kó mi lọ́wọ́ lẹ́sẹ̀ láti, à, jẹ́ kí iṣẹ́ wa lọ́, kí iṣẹ́ wa gbòòrò si, kó sì lọ síwájú si. À, ṣùgbọ́n tóun ti bí ìbáṣepọ̀ wa ṣe dánmọ́rán ní, ló ṣe dánmọ́rán tò yìí náà, ẹ́ẹ̀, àyè ìjà náà máa n yọ lẹ́ẹ̀kọ̀kan. Kódà ìjà tí ṣele tó ṣe wí pé mo ti pinnu pé mi ò síṣẹ́ mọ́, pé mi ò ń lọ sílé. À, bí àpẹẹrẹ ní ọjọ́ kan tí è mofẹ́ jáde láti lọ ta ọjà fún àwọn oníbàárà wa, à, ọ̀gá, ẹ, olórí ìṣe mi ní láti máa sọ fún mi wípé èmi ni màá kó àwọn ọjà tí ó fi bẹ́ẹ̀ dàá mọ́ lọ tá fún àwọn oníbàárà. Bẹ́ẹ̀ sì re, bí mo ṣe pọ́n ilé iṣẹ́ lé, bẹ́ẹ̀ ni mi ò ṣe pa àwọn oníbàárà le. N ò lè lọ tá ọjà tí ó dáa fún àwọn oníbàárà mi. Elẹ́yìí sọ wàhálà ńlá kalẹ̀ láàárín mi àti olórí ìṣe wa ní ọjọ́ náà tó ṣe wí pé gbogbo ilé iṣẹ́ pata ló fi n tí wọ́n ṣe lẹ̀ láti wá bá wa dá sí. Pé a, ẹ̀yin tẹ́jọ́ọ́ súnmọ́ ara yín tẹjo máa ń ṣàwàdà tí a máa ṣe, tó wá di pé bòó ló ṣe ṣẹlẹ̀ tí ìjà wa fẹ́ lé tó báyìí láàárín ẹ̀yin méjèèjì. Tóun ti bẹ́ẹ̀ náà mo jẹ́ kó mo fakíká rí ní ọjọ́ náà, mo sì jẹ́ kó di mọ̀ pé n ò ní lọ ta ọjà burúkú yìí fún àwọn oníbàárà mi. Mo ti bọ́ta tí mo ti ń lọ lé pé mi ò ń ṣiṣẹ́ mọ́. Tó bá ti pé bẹ́ẹ̀ sì fẹ́ máa ń ṣe iṣẹ́ tí ń le lè tó, tó wá di pé, à, nǹkan nínú àwọn kìí ṣe kó rí iṣẹ́ ni gangan, púpọ̀ nínú àwọn tí a jẹ́ iṣẹ́ ni wọ́n tìtì wá bá mi ní ọjọ́ náà pé kí n pàdé wọn mọ́, pé àwọn ń wá àǹkàṣe sí i. Kó tó wá di pé wọ́n ṣe bàa àyè ọjọ́ ìgbà náà. Ṣùgbọ́n mo gbọ́ àwọn nǹkan yìí ni ó tún mú kí, à, olórí ìṣe wa kó tún, olórí ìṣe mi kó tún ṣe kẹ́ni kó tún ní ìbọ̀wọ̀ fún mi sí torí pé gbogbo àwọn ọjà tí èmi àti ẹ̀ máa ń jà náà, ìjà bí ilé iṣẹ́ yìí ó ṣe lọ síwájú sí í náà ni.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí lẹ́ẹ̀kan. À, ní ìlú tí mo wà kò kín ṣe tó gbajúgbajà púpọ̀. Ẹ̀, nítorí náà fún èèyàn láti rin ìrìn ọkọ̀ ojú irin, a lè ti pẹ̀ pé bí èèyàn ń lọ ìrìnàjò lọ sí ilẹ̀ haúsá àbí ilẹ̀ Igbo. Ṣùgbọ́n nínú ilẹ̀ Yorùbá bí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀. A fi ẹ̀kan péré tí mo ní àǹfààní láti wọ ọkọ̀ ojú irin, mo sì mọ̀ọ́mọ̀ lọ síbẹ̀ ni. Ó ń bẹ ní agbègbè, ẹ́, Ayẹ́wé wáńke èbó lọ sí àpáta ní ilẹ̀ Ibadan. Ìbẹ́ ni ọkọ̀ ojú irin wà. Mo sì wọ̀ lọ sí ìlú Abẹ́òkúta ní ọdún náà lọ́hun láti fi lọ ṣe ìgbádùn níí, láti fi lọ ṣe àyẹ̀wò bí a olúmọ rock ti rí, láti lọ gbádùn àti láti lọ wòran ní ibi bẹ́ẹ̀ ní ọdún náà lọ́hun. À, mo ti gbéra láti bí nǹkan bí aago mẹ́sàn lá àárọ̀ torí pé, à, aago mọ́kànlá géregé òní, à, à, ọkọ̀ ojú irin yóò bẹ̀rẹ̀ sí ní rìn. Bí owó aago mẹ́wàá àbọ̀ ni mo dé, òní mo dé sí, à, wire and cable tí màá ti wọ inú ọkọ̀ ojú irin náà ní ọjọ́ náà náà. Kò sì fi bẹ́ẹ̀ pẹ́, kò pẹ́ rárá tí mo rí tí aago mọ́kànlá lù gérége náà ni a wọ inú ọkọ̀ ojú irin tó sì gbé wa lọ. À, nǹkan tí mo kàn tùn rí nínú rẹ̀ ni pé ọkọ̀ ojú, a, ọkọ̀ ojú irin ó, ó yára. Ó sì fi ọkàn balẹ̀ ju, ẹ́, ọkọ̀, àwọn ọkọ̀ orí ilẹ̀ lọ. Ẹ̀, fún ìdí èyí mo kódà tó bá ṣe pé pé ya o ọkọ̀ ojú irin gbajúgbajà ní, a, ilẹ̀ wa ni, mi ò bá máa wọ̀ dáadáa. Ṣùgbọ́n kò ṣe ǹkan tí ó fi bẹ́ẹ̀ gbajúgbajà níbi tí à wá yìí. Fún ìdí èyí, ẹ̀kan yìí náà ni mo wọ̀ rí. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan tí mo wọ̀ yìí náà mo ní ìgbádùn rẹ̀ dáadáa tí ó ṣe pé díẹ̀ gan lókù kì í sun lọ nínú ọkọ̀ ojú irin níbi tí ó gbadùn mó mi dé.